Àwọn iṣẹ́ àkànṣe elé ti ó bá wà ní àrọ́wọ́tó mi, ṣọ àwọn iṣẹ́ tó jásín pé wọ́n ṣe pàtàkì, tó jásín pé wọn ò ṣe máàní, ṣọ òun náà ni àwọn nǹkan tí à ń pè ní iṣẹ́ àkànṣe. Ṣọ òun náà ní pé kí ni òún kí jẹ́ ǹkan tí ó ti ẹ̀kọ́kọ́ ni ààyè láti jásín pé mo yanjú wọn nítorí pé wọn jẹ ǹkan tí kò ṣe má ṣe ṣe látara bí wọn ti ṣe pàtàkì sí. Ṣọ òun náà ní pé kí lẹ́yìn tí bá ṣẹ̀ṣẹ̀ ní ààyè, ṣọ ó kí n wá wọ àwọn èèyàn tí wọ́n bá ní ìmọ̀ nípa irú iṣẹ́ náà. Ṣọ ó kí n wá àwọn èèyàn tí wọ́n bá ní ìmọ̀ nípa iṣẹ́ náà. Ṣọ lẹ́yìn ìgbà tí bá wá rí àwọn èèyàn tí wọ́n bá ní ìmọ̀ nípa iṣẹ́ náà, òun náà ní pé kí n kó wọn mọ́ra. Ṣọ ó kí n, kí n invite wọn pé iṣẹ́ ti dé dẹ̀ ẹ́ pé ká dì ìdọ̀ṣe kí wọ́n jẹ́ ẹni tí wọ́n máa rán mi lọ́wọ́ kí iṣẹ́ náà kó bá lè tètè ṣe ṣe, kó bá lè tètè ṣe ṣe. A sín pé pẹ̀lú irú nǹkan báyìí náà. Ṣọ èmi náà máa tiẹ̀tú filé ní àwọn ìyèrí kan sí méjì báyìí láti jásín pé kí ìdàgbàsókè kó tú dé bá iṣẹ́ elé ti mo yàn láàyò àbí ti a ń ṣe ní ẹnú iṣẹ́ wa. Ṣọ ò kó jẹ́ bó ṣe jẹ́, òun náà ní pé kí èmi fún ara mi kọ́kọ́ ní ààyè látara pé ààyè ńkọ́ nígbà mí ó má a, ó jẹ́ ǹkan tó máa ń fún púpọ̀, ó jẹ́ ǹkan tó máa ń fún púpọ̀. Lẹ́yìn ìgbà tí ààyè bá ti wá yan ǹkan, òun náà ní pé kí n wá àwọn èèyàn ká dì ìjọ̀ṣe, kí n wá àwọn èèyàn mọ́ra, pàápàá jùlọ àwọn èèyàn tí wọ́n bá ní ìrírí nípa irú iṣẹ́ àkànṣe elé tí a bá fẹ́ ṣe. Lẹ́yìn wá àgbà náà ni pé kí inú ká dì ìjọ̀ọ́ wá jírórò. Lẹ́yìn ìgbà tí mo bá ti gbé wọn mọ́ra tán, ṣọ a bá yẹ̀sẹ̀ wá ṣe pé kí inú a jọ jírórò, a jọ j'omi tó rọ̀rọ̀, a jọ pín láàárín ara wa oríṣiríṣi ìmọ̀ elé tó níí ṣe pẹ̀lú irú iṣẹ́ àkànṣe elé tí a fẹ́ ṣe. Lẹ́yìn wá àgbà náà kọ́, ṣọ oníkálùú kó á dẹ́, a, a sọ oríṣiríṣi ǹkan tó ún bá ní pẹ̀lú ìmọ̀ elé tó ti ní. Ṣọ lẹ́yìn wá àgbà náà kọ́, a dẹ́ẹ́, a ṣe ǹkan ta fe ṣe. Oníkálùú kó á dẹ́ ẹ́ ṣe pé kí inú a pín yà, oníkálùú kó á dẹ́ ẹ́ lọ ní ìlọ̀ tí wọn. Ṣọ ò kó jẹ́ bí ó ṣe jẹ́?

Láìní fi àkókò ṣòfò àbí láìní fi ọ̀rọ̀ kan pa ọ̀rọ̀ mi lẹ́nu mọ́, òun náà ní pé kí n má fi rọ́pò ọ̀rọ̀ ilé tí mo fẹ́ sọ láti lè já sí pé kí n dáhùn ìbéèrè ilé. Òun náà ní pé, ǹkan tí à ń pè ní pirotíìnì, so mi tí ẹ ní mọ̀ ń pa rẹ̀. Mo fẹ́rẹ̀ẹ́ sọ pé bọ́yá mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́gan ni fún ìgbà àkọ́kọ́. O jẹ́ ǹkan tí o gbígbá kan bákan létí nígbà tí mo ti ẹ̀kọ́ kó rí pirotíìnì. So, ǹkan tí mo mọ̀ ń pa ìbá òluṣewá jẹ́ pé mo ti wá mú, ẹhn. So, òun náà ní pé àkọ́kọ́ mi mọ̀ ǹkan tí wọ́n ń pè ní pirotíìnì. Bọ́yá mo ti wá mo ní o àbí mi tẹ́tí mo rí, so ilé ǹkan ò mi le dáhùn rẹ̀, so kò jẹ́ bó ṣe jẹ́.

Àpò eyín tín bá gbo yin dáda ṣé kí n so òun ni wọ́n ń pè ní backpack ní èdè òyìnbó. Òun náà ní pé mó jẹ́ eǹikan tó máa ń gbé, pàápàá jùlọ nígbà tí, e, bùkátà bá pè fún. Bóyá tí mo bá fẹ́ ṣe ìrìnàjò, so tí bá fẹ́ ṣe ìrìnàjò àbí mo tiẹ ní ibi kan tó ṣe pàtàkì àbí mo tie ń lọ sí ibi iṣẹ́ náà, àbí mo bá fẹ́ lọ ṣiṣẹ́, ṣo oun náà ni àwọn ìgbà eléyi mo máa lò àpò ẹyìn. Eléyi ti a mọ̀ sí backpack láti bá lè kó àwọn irin iṣẹ́ àbí àwọn ǹkan mii náà tí wọ́n ṣe pàtàkì tí màá lò ní ibi tí mò ń lọ. So to bá jẹ́ pé ibi iṣẹ́ ni, àbí pé mo bá fẹ́ lọ ṣiṣẹ́, ṣo oun na ni pé àwọn ǹkan tó jẹmọ́ irin iṣẹ́ àbí àwọn ohun èlò iṣẹ́, so àwọn ǹkan náà kọ́ wo ni màá dì sínú àpò ẹyìn mi. Tí ó bá jẹ́ pé mo bá fẹ́ ṣe ìrìnàjò ni àwọn ǹkan tó ní ṣe pẹ̀lú bíi aṣọ àbí àwọn ǹkan mìíràn náà tí màá lò nígbà tí mo bá ń ṣe ìrìnàjò lọ́wọ́. Àti nígbà tí mo bá dé ibi tí mò ń lọ, ìyẹn tó jásí ibi tí mò lọ láti lè jásí pé kí n lọ rí àwọn èèyàn kan tí mo bá fẹ́ lọ rí níbi ìrìnàjò náà. So ko jẹ́ bó ṣe jẹ́, òun náà ni pé mo máa ń lo àpò ẹyìn.